Ẹn, mi ò tíì ní ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ mi, bụ́ àwọn tó wà, ẹ́n ti aye owó yẹn ba yọ, a máa fún wọn. Ooyàn gbọdọ̀ máa fún òṣìṣẹ́ ní owó àfikún, ó máa dàbí pé bí a, ìyàn bá wọn jẹ́ ni. So.